Bàtà tí mo máa ń sábà wọ̀ jù, òun ni a ń pè ní crocs. À mọ́ lẹ́nu jọ́ mẹ́ta yí bá yí, kíni ni mò ń wọ̀? Shoe, shoe canvas, òun ni mo máa ń wọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yí, tí mo kò máa ń fi ń ṣe kiní, torí wọn ò gba kí n wọ bàtà níbi iṣẹ́. So shoe yẹn ni mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́.

Ojúmọ́ ọjọ́ kan ò kọjá rí kí n má kọ ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo má ń kọ ń ṣe lórí-- mo má ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lójoójúmọ́. Boya eeyan sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tí mi kò yé mi nkan teniyen ń sọ, lésẹ̀kẹsẹ̀ màá sáré, lésẹ̀kẹsẹ̀ màá sáré search lórí Íńtánẹ́ẹ̀tì, ó dẹ̀ ma gbé answer wa fún mi, mo dẹ̀ ma, mo dẹ̀ má mọ sórí lésẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀. Mo má ń mọ iṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì, mo má ń kọ ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìgbà mìíràn ó lè jẹ́ ọ̀rọ̀ tí èèyàn ń sọ. Ìgbà mìíràn dè kẹ̀ ré tí mo bá rántí àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn tí ó pa mí lérìn-ín, mo máa ń rẹ́rìn-ín si. Ìgbà mìíràn dè kè ré, Íńtánẹ́ẹ̀tì ni o. Tí bá ti lọ sórí Íńtánẹ́ẹ̀tì, bá ti wo àwọn fídíò kọ̀ọ̀kan tó jẹ́ kí n rẹ́rìn-ín, so mo máa ń jẹ́ kí n rẹ́rìn-ín nígbà mìíràn. Ìgbà mi dè kè ẹré, ó lè jẹ́ nǹkan tí èèyàn bá sọ lẹ́gbẹ̀ẹ́ ni.

Ah! Ojoojumo ni na, tí ẹ̀eyan ba ń wẹ̀. Ojoojumo aro àtálẹ ti n ba ń wẹ̀ láàrọ̀. Máa fọṣẹ gbo gbogbo ibẹ̀, tó bá dé di alẹ́ omi tí n bá ti ń wẹ̀, máa kọ́ fún omi ṣan gbogbo bẹ. But aró àtálẹ̀ ṣáá ni máa ń wẹ̀, ìgbà tí n baá dẹ̀ wẹ́ ni mo máa ń fọ̀.

Rárá mi ò tí ì gún rí o, mi ò gún rí. Kí ọ ṣe pé bẹ́ yá àyà mí ń gba àbí ìkankan, àmọ́ àǹfààní like kò sí nnkan tó fẹ́ gbé mi dé láti gún kẹ̀kẹ́ orí omi. Mi ò gún rí, mi ò ṣe rí. Mi ò gún re rárá gbogbo ìrìnàjò mi, nígbà tí mo kọ́kọ́ lọ camp tí wọ́n gbé mi lọ sí ibi tí ẹ̀gbẹ́ olómi wà báyìí, mi ò yá lọ́ǹtẹ̀ mi. So mo dúró nígbà tó wá di tó wà lọ́wọ́ mi mo wá ṣẹ̀ ṣe relocation lọ sí ìbò mi.

Ọlọ́hun ò tí pèsè ọkọ̀ fún mi o, mi ò ní ọkọ̀ fún ìsìn. Ọlọ́hun ò tí pèsè ẹ̀ fún mi. Mi ò kí ń ra epo sọkọ. Ti n bá fẹ́ jáde, mo máa ń ọ̀kadà ni mo máa ń wọ tàbí kí n wọ bọ́ọ̀sì. A mọ wọkọ̀. Ọlọ́hun ò tí rọ ọkọ̀ fún mi. Mi ò kí ń ra epo sọkọ nísìnyí báyìí.

Orin tí mo fẹ́ràn jù ni hip hop. Orin hip hop ni máa ń sáábà gbọ́ jù. Àmọ́ once in a while, mo máa ń gbọ́ orin Kristẹ́ni náà. Ídí tí mo dẹ̀ ṣe máa ń gbọ́ orin Kristẹ́nì ni tí bá fẹ́ ṣiṣẹ́, bí a mọ fẹ́ ṣiṣẹ́ tí mo mọ̀ pé ó máa gbà mí ní wákàtí púpọ̀. Mo mọ̀ pé kristẹ́n, orin kristẹ́n máa ń gùn, ṣé mo máa kọ́, tí ba kò tíì gbé síi, màá kọ́ fi fóònù mi síbì kan. Màá dẹ̀ máa gbọ́ ó títí màá fi parí iṣẹ́ mi tán.

Ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni yogurt. Mi kì í mu ọtí, bẹ́ẹ̀ sì ni mi ò kí ń mu ògógóró. Yogurt, nǹkan má ń mú nǹkan dídùn ṣá, bíi yogurt, bíi coke, bíi Pepsi, àwọn drink tí èmi máa fẹ́ràn láti má a mu nìyẹn. Àmọ́ ǹkan tó bá ti jọ mọ́ pé ọtí ògógóró wa, èmi kì í bá wọn mú.

Kò yé mi ǹkan tó n béèrè yíò àmọ́ tó bá jẹ́ pé taláfíà, à mo máa rìn nínú aláfíà o. Mo máa rìn nínú aláfíà. Ọlọ́run o gbẹ̀sẹ̀ lọ́wọ́ mi, Ọlọ́run o sọ mí ní alábọ̀ ara. Esẹ̀ mi pé mo máa rìn ní aláfíà dáadáa dáadáa dáadáa. Mo dọdẹ ẹ́ dúpé lọ́wọ́ Ọlọ́run nítorí kí ni, kò ṣe gbogbo èèyàn lórí àánú yíì gba àmọ́ ìwé ìgbà.

Máa ṣe bínú, kò sí nkankan tó fẹ́ mú mi bínú. Mi ò kí ń bínú tí bá wá nínú ọkọ̀ máa ṣe máa bínú. Àmọ́ o, ikùn mi máa ń bínú. Bí ǹkan tí mo dẹ̀ mean ni wípé ikùn mi, tí bá ti ń travel báyii ti n ba wá nínú ọkọ̀ báyìí, òórùn petrol, òórùn èéfín mọ́tò, ó máa ń mú ikùn mi bínú. Máa wá, máa bì nígbà mi.

Da, da, da, da. A, ṣe mo ní mọ́tò tí mi ṣe ní fẹsẹ̀ rìn, tí mi ní wo ọkọ̀ mọ́tò ni? Mi ò ní mọ́tò o. A, ń máa ń, mo máa ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo máa ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin dá, dá, dá, dá, dá, dá. Mi ò ní mọ́tò, mi ò lọ̀rẹ tó ní mọ́tò. Òbí mi ò ní mọ́tò, so ó pọn dandan fún mi bẹ́ẹ̀.

Àwọn ǹkan tó wà nínú àpò owó mi báyìí, mo ní two hundred and fifty naira níbẹ̀. Mo dè ẹ́ ní earpod mí ò wà nínú àpò mi náà pẹ̀lú biro, pẹ̀lú marker, pẹ̀lú marker òótan, pẹ̀lú paper kan tí mo fold, mú kọ, ó mú kọ àwọn orúkọ kọ̀ọ̀kan síbẹ̀ pẹ̀lú score. So, nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Oh!

Àáà, láti gbà ó, ó ti kú gidi gan. Láti àmẹ́ni kiní. Mi ò kí n wọ mọ ó. Kò sí nkankan tí mo fẹ́ fi ṣe mọ́. Ó ti pẹ́ nígbà tí ìgbà coronavirus ni àwọn èèyàn máa ń wọ́ amọ láti ìgbà tí coronavirus ti tán báyìí. A kì í really wọ mọ, ṣé mi ò kí n wọ̀ bọ̀wọ̀? Àmọ́ máa ń wọ tí ìbòjú àti ìbómú.

Tẹ̀yan bá pè mí níbi iṣẹ́, mo máa ń píki call náà, kò sí bí mi ò ṣe lè dáhùn. Kò sí ẹni tí ó ní pé kí má dáhùn fóònù níbi iṣẹ́. Kò ṣe pé inú ọ́fíìsì ni mo kọ wà, tí bá tẹ́ ti wà níbẹ̀, kò sí nǹkan tí mo lè ṣe níbẹ̀, mo lè dáhùn fóònù. Tẹ̀yan bá pè mí, mo lè gbé fóònù. Mi o, kò sí bí mi ò ṣe lè gbé fóònù níbi iṣẹ́ ṣá. Mi need lati máa bẹru.

Ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń fọṣọ. Every Friday bí mo ṣe wà nísínyi báyìí every Friday ni mo máa ń fọṣọ nísinyí báyìí Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Saturday ni mo máa ń gbé sí ama níṣínyin báyìí every Friday Saturday màá kàn fi sinmi, màá fi jẹun, màá fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe ṣá, àmọ́ every Friday màá fọṣọ, màá fọ toilet, màá pa lé mọ́, màá fọbọ. Mọ́ máa ń pa lé mọ́, wọ́n máa ń fọbọ lójoojúmọ́ o, àmọ́ mo máa tún ṣe again ṣáá jọ náà.

Bí mo ṣe wa bàyi mi ò ní, èmi ò bá e nìkan kan kọjá àti ọ̀gá mi àti àwọn ọmọ student, kò sí ẹni, kò sí ẹni tí mò ń bá yọ òdì. So gbogbo wa ìbáṣepọ̀ gbogbo wa ò wọ̀ òkè lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ìbáṣepọ̀ ẹni tí mò ń bá jà báyìí. Rárá gbogbo wọn àtàwọn tí mo bá ní ẹ nunṣẹ́ náà gbogbo ẹ̀ ló ń lọ géregére.

Bẹ́ẹ̀ni o, àmọ́ ó, tó bá jẹ́ pé èmi mo jẹ kú ò, kó n ṣe pé bóyá tí iyàn jẹ kú fún mi. Tè èyàn bá jẹ́ óunjẹ kú fún mi, mi ò kí ń jẹ́, mi ò lè gbà. Àmọ́ tó bá jẹ́ pé òunjẹ tí èmi ń jẹ lọ́wọ́, tí mò ń jẹ lọ́wọ́, bóyá mọ́ wà sáré ń, kọ́ sáré pé mi ń tà, ẹ́hẹ́n mo lè padà wá jẹ́ sá, bọ́ bóyá mo dáná ó ti pọ̀ jù, mo lè jẹ́ iyó kù ni later.

Bẹ́ẹ̀ni yes, bẹ́ẹ̀ni mò ń wọ̀ bùrú dáadáa. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan bí mo ṣe ń ṣe record yìí báyìí, mò ń wọ̀ bùrú, mò máa ń cover irun mi. Kò dàbí ṣe pé bí á torí pé irun mi bí a hairline mi ò wá okay, Gbogbo e wà okay. Àmọ́ filakọ̀ máa ń fún mi ní confidence mọ, máa ń la ìkún, máa jẹ́ kí ju mi tún jáde sí dáadáa.

Nǹkan tó ṣẹlẹ̀ ní pé mi ò kí ń lò cup--. Mi ń dẹ́ kí ń lò cup láti fi mú omi. Table water àbí pure water ni máa ń sábà mu jù. So mo kan má ja, mo dẹ̀ máa mú, or better still, mo kan má ṣi, mo dẹ̀ máa mú. Something like that. Mi ò kí ń pure water, mi pure water ni máa ń sábà mu jù. Mi ò kí ń lò cup láti mú omi.

Ko sí bí mo ṣe máa ń kojú ìṣòro ju kí n ṣáà ṣe nǹkan tí mo fẹ́ ṣe lọ. Mi ò kí ń, tí bá ti di pé mo wà nínú ìṣòro, mi ò kí ń, mi ò kí ń dera mi mọ́’nú ìṣòro yẹn. Mo máa ma ì, ọ̀nà àbáyọ ni màá ma wá. So ọ̀nà àbáyọ ni mo máa ń wá nígbà tí bá ti di pé mo wà nínú ìṣòro kan. Ọ̀nà àbáyọ láti fi kúrò nínú ewu náà ni màá ma wá.

Orin ni màá sábà gbò jù, tí bá ti gbé earpod tàbí headset ti bá ti gbé sí timi báyìí, mà máa gbọ́ orin díndín tí màá fi di ibi tí mò ń lọ. Tó bá jẹ́ ibi tí ó jìnnà o, ibi tí ẹ pé láàárín, ó pẹ́ jù láàárín wákàtí kan a máa dé bẹ̀ẹ̀. Àmọ́ tó bá jẹ́ ibi tí a máa lò bí wákàtí mẹ́wàá, wákàtí méfà, wákàtí méje, mi ò kí ń gbọ́ orin, màá kọ́ máa wọ́n ránní.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi, tí n bá roorun gidi sùn, tí ó bá di ojúmọ́ tí ojúmọ́ mo dáadáa, orí máa ma fọ́ mi. Ìgbà mí náà dedẹ̀ rẹ́ báyìí, ó lè jẹ́ pé boya ti bá ti rin ìrìn tí mo ti ṣiṣẹ́, tí mo ti ṣe nǹkan to jẹ́ pé, tó mú nǹkan tó le iṣẹ́ tó le, gbogbo orí máa ma fọ́ mi ni.

Rárá o, kòsí kankan tí mo fẹ́ fi gíláàsì ọ̀rùn ṣe? Mi ò ní gíláàsì ọ̀rùn. Mo ní, a, mi mọ̀ pé gíláàsì ọ̀rùn lò ń sọ, mo ní ìyẹn. Ó dúdú báyìí tí bá ti, tí bàbá ọmọ, ọmọ kò ń ṣe ìgbà tó ọ̀rùn bá mú ni nìkan ni máa ń wọ̀. Ìgbà mí ò kò lè wùn mí kí n kọ wọ̀ ó, mo kò fẹ́ wà á, mo kò fẹ́ dáwà nítèmi.

Ṣé èèyàn kan wà láyé yìí tí ò mọ̀ bó ṣe ń wẹ̀ ṣá? Mi ò sọ̀rọ̀ nípa àwọn ọmọ kéekèke o. Mo mean pé èèyàn tó ti bàlágà, tó ti dàgbà mo, mi ò rò pé ó wà. Mo mọ̀, mo mọ̀ ń wẹ̀ ṣá. Kò possible kí màá mọ̀ ṣé bírù age mi báyìí màá wa nípe mi o mọ̀ ń wẹ̀. Kò sí èèyàn tó wà láyé yìí tó ti bàlágà tí ò ní mọ̀ ń wẹ̀.

Bẹ́ẹ̀ni, tí n ba fẹ́ jáde tí ń bá mọ́ ọ̀nà, ìgbà mí dèkẹ̀rẹ̀ Google map ni máa ń lò, àmọ́ tí bá lo Google map, tí n bá rí pé bí èéyàn ṣe ń ṣàlàyé fún mi ko yè mi dáadáa, màá kọ́bèrè lọwọ awọn èèyàn tó ń rìn lọnáà, awọn èèyàn tí mo mọ̀ pé wọń ta ọjà ní àdúgbò yẹn, kọ́kọ́ darí mi lọ sí ibi tí mò ń lọ àbí lọ sí ibi tí mo ti fẹ́ ra nǹkan, so mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ èèyàn.

Èdè tí mo fẹ́ kọ́ pọ̀ o. Mo fẹ́ kọ́ Spanish, mo fẹ́ kọ́ Chinese, mo fẹ́ kọ́ French. Àwọn èdè tí o wu mi kí n kọ́ nìyẹn French, Chinese pẹ̀lú Korean. Korean náà ọ́ wù mí kọ́. Àmọ́ èyí tí wọ́n wù mí kọ́ jù gangan French yẹn, French àti Chinese.

Ilé mi ni o, yàrá mi torí kíni àh ọkan mi máa ń balẹ̀ níbẹ̀ dáradára. So ilé, ilé ni mo láìkí máa fẹ́rán lo jù. Mo láìkí ki maá, tí bá fẹ́ ṣe anything boyá mo fẹ́ ká ìwé, mo fẹ́ ṣe anything, mo fẹ́ gbàdúrà, tí mo fẹ́ gbàdúrà gan ilé mo láìkí máa lo ilé dádadáda fún anything tí n bá fẹ́ ṣe.

Ó máa ń wú mi kí n lọ síbi irin, àmọ́ àǹfààní òún rí lìì si fún mi ṣá, so mi ò kí ń rí lìì lọ síbi orin jù ó, mi ò kí ń lọ àfi ẹ̀ kankan. Eti ibi orin tí mo dẹ̀ máa ń lọ òun ní kwaya pratis o tán, pratis awọ́n akọrin o tán. Àmọ́ kí èèyàn lọ studio kí èèyàn kọrin àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, à, ọmọ mi ó o ti pẹ́ gan, mi ò ti ẹ̀ ṣe ri gan ní, ko n ṣe pé ó ti pẹ́ gan, mi ò ṣe ri.

Mo fẹ́ran yí àwòrán ṣá, ìdí ìdí dé ni wípé torí ọjọ́ iwájú o mọ later on in the future èèyàn máa ní di àwọn picture tí eeyan lè máa wo kí eeyan máa wọ pé, ah ọjọ́ báìbáìbáìbáì ní nnkan báìbáìbáìṣẹlẹ̀, báìbáìbáìbáì báìbáìbáì ni mo ya picture yìí, àwọn nnkan bèyẹn ṣá, so mo fẹ́ran yíyavàwòrán gidi gan, màá ya àwòrán, àmọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí mi fẹ́ran ẹ bí mo ti fẹ́ran ẹ tẹ́lẹ̀

Ojoojumọ ẹmeeji, aro atalẹ ti ba ti fo laro kutukutu, kin tó jade lọle ní ibi iṣẹ, ti ba tu tu de ni irọlẹ, ti ba ti ma, ninu irọlẹ mi kii n fo ni irọlẹ to ba dalẹ ti ba ti fẹ sun, ma tun fo, so aro ati alẹ, ẹmeeji ni ma n fo lojoojumọ bi mò se ma n fo ni yẹn, lojoojumọ aro atalẹ, aro atalẹ, aro atalẹ.

Eyin o kin fọn mi o, eyin o, eyin nké, eyin o n fọn mi o, àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni o máa ń ṣe bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń ṣe, bàtí but ó ti tó bí ìgbà mélòó kan báyìí tí eyin ti fọmi, keyín nísìn báyìí. Eyin o kin n fọ mi mọ́, eyín mi o n fọ mi, eyín mi o n fọ mi mọ́. Kò sí nǹkan kan níbẹ̀ tó ń fọmi. Lẹ́yìn.

Mi ò ló ṣìṣẹ́ o, èmi gangan lo ṣìṣẹ́. Èmi ni òṣìṣẹ́. Mi ò ní òṣìṣẹ́. Mi ò kí n ṣe ogà àrà mi. Boya ti bá ti bá dẹ tí èmi bá ti bá ti dá ilé iṣẹ́ lẹ̀, àhà, oyè yẹn eléyi lò kéré jù. A máa fún wọn lójojumọ́ gàn mo le máa ń fún wọn ni owo óúnjẹ gan. Ẹ̀mí ò máa yé lè bẹ́ẹ̀ yẹn. A yé easy jú gbogbo yẹn lọ.

Ápp tí máa ń sábà lò ju òun ni àwọn social media app bíi Twitter, Facebook, WhatsApp àti TikTok pelu Instagram lẹ́ẹ̀kan kan. Àmọ́ èyí tí máa ń sábà lò ju dáadáa ni òun ni Twitter àti TikTok méjì yẹn, àti WhatsApp náà. WhatsApp fún text tí wá fẹ́ reply èèyàn. Àmọ́ tí ì bá ní text kankan, Twitter àti TikTok.

Mo ti ṣetán ilé ẹ̀kọ́ gíga, lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń kọ́ àwọn ọmọ ilé ìwé náà. Mò ń ṣávù lọ́wọ́, mò ń kọ́ àwọn ọmọ ilé ìwé. So mo sì máa ń lọ school, mo sì ń lọ sí ilé ẹ̀kọ́ lójoojúmọ́, mo de ń kọ́ wọn. Àbí? Ṣìbí? Hé náà, mò ń kàwé, so má ń kàwé náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe, máa ń ṣe video call, wọ́n á ṣe ìpè fídíò àmọ́ kò ń ṣe ní gbogbo ìgbà, ẹ̀ẹ̀kan kan náà ni, ẹ̀ẹ̀kan kan ni. Ìgbà mìíràn rẹ̀ kẹ̀rí, ó lè jẹ́ ẹni ẹ̀ ló máa ń pe, màá kọ̀ ọ́ pick ẹ, àmọ́ mi ò rí lè like ẹ, mi ò rí lè like máa pe ìyan fídíò bọ̀ ẹ̀ẹ̀kan kan mi ò ní choice.

Ehn, mo gbàgbọ́ nínú iṣẹ́ ìgbàgbọ́ àtọwọdọwọ. Àmọ́ ó depend lórí iyí tí ìwọ bá ń sọ̀rọ̀ ń pa. Àmo mo gbàgbọ́ nínú iṣẹ́, iṣẹ́ àtọwọdọwọ mọ iṣẹ́ ìyanu, ó máa ń gba mi, Ọlọ́run máa ń gba iṣẹ́ ìyanu ṣe láti ọwọ́ èèyàn kan lọ sí ọwọ́ èèyàn kejì. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀.

Mi ò kí ń wọ pẹ́ jù. Ó pẹ́ jù wákàtí méjì sí ẹyokàn nìkan ó tán. Mi kì í wọ ojú torí àwòrán ojú tí mo máa ń wọ onídúdú ni. Kò ń jẹ́ kí ń rírun dáadáa, kò ń jẹ́ kí ń rí-- kó mọ́lẹ̀ tó. Ẹ̀kan kan ṣá ni mo máa ń wọ.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun náà ni àṣálẹ́. Nítorí kíni kò sí iṣẹ́ kankan mí o ṣe isé kankan mọ́. Ǹkan máa tẹ̀ fòònu máa dẹ̀ máa play orin. Máa ṣà mọ̀ pé mo sá à ní ààyè fún ara mi kódà bí àárọ̀ àtọ̀sàn tí eniyan máa wà níbi iṣẹ́. Alẹ́ mo máa ráyè fún ara mi.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Saturday àti Sunday. Ọjọ́ méjì yẹn ni mo fẹ́ràn jù. Ídí tí mo dẹ̀ se fẹ́ràn ni pé ọjọ́ Sunday mo tì e wá fẹ́ràn jù nítorí church. Mo mọ láti yin ọlọ́run lógo again and ní ọjọ́, ní ọjọ́ Saturday torí weekend ni ó máa wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé lákòókò. Ibikibi tí bá fẹ́ lọ, í bá jẹ́ ibi iṣẹ́ ni o, í bá jẹ́ meeting, í bá jẹ́ anywhere tí bá fẹ́ lọ, mo máa ń dé lákòókò. Ìgbà mìí gan mo máa ń dé ní ìṣẹ́jú mélòó díẹ̀ kí nǹkan tí mo fẹ́ lọ fún kó tó bẹ̀rẹ̀, ṣé mo máa ń di dé, mo máa ń dé ní àkókò?

A! Mo máa ń jẹ oúnjẹ tó dára. Mo máa ń wẹ̀ lásìkò tó yẹ kí n wẹ̀. Mo máa ń fọ eyín lásìkò tó yẹ kí n fọ eyín. Mo máa ń sùn lásìkò tó yẹ kí n sùn. Mo máa ń ṣiṣẹ́ lásìkò tó yẹ kí n ṣiṣẹ́. So me o, mo máa ń tọ́jú ara mi ni dáadáadáádá ni. Oúnjẹ gidi ni mo ń jẹ. Mo dẹ̀ máa ń lo, mi ìdè bóra, mi ì lo cream mi tó máa bó mi láwọ̀, láwọ̀

Ó rọrùn fún mi láti dárí èèyàn ji, ó rọrùn gidi gan fún mi, àmọ́ láti gbàgbé ni kò rọrùn fún mi. Ti èèyàn bá ṣẹ́ mi láti dárí jẹ ẹni ẹ̀ kò níra fún mi, àmọ́ láti gbàgbé ǹkan tẹ́ẹ̀ ni ẹ ṣe fún mi há yẹ gangan ló nira jù fún mi. Mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe ǹkan tó da torí bíbélì gan sọ kí wà ní àǹfàní ẹ̀ṣẹ̀ tí èèyàn dárí ji èèyàn tí ò lè gbàgbé n pa ẹ. Ibi tí mo fẹ́ rin, mo fẹ́ rin sí dada ni yan.

Mi ò tíì fun yàn lẹ́jẹ̀ rí, èmi náà mi ò de tí ì gbà ẹ̀jẹ̀ sára mi, ẹ̀jẹ̀ elómi mi ò tí gba sára mi rí. Bẹ́ẹ̀ sì ni mi ò tíì fun yàn lẹ́jẹ̀ mi rí ná. Mi i ṣe rí, mi tẹ̀ mọ̀, mi mọ̀ ǹkan tó máa ń fa àwọn nǹkan bẹ́ẹ̀ ṣà. O jẹ mọ́ omi ara mi tó ẹ̀jẹ̀ ara mi tó. Mi ò fun yàn lẹ́jẹ̀ rí, èèyàn ò fún mi lẹ́jẹ̀, èèyàn náà ò fún mi lẹ́jẹ̀ tiẹ̀ rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò ǹkan tí bá rà ǹkan lèní. Àmọ́ ó tó wá ó depend. Ìgbà mí tó bá ti bá bírà aṣọ nísìnyí bá ya, tí bá ra aṣọ tuntun màá fọ, mo dẹ̀ ma tún ǹkan mi lò. Tó bá jẹ́ bí bàtà màá fọ, màá tún ǹkan mi lò. Àmọ́ tó bá jẹ́ ǹkan tí ẹ pé èèyàn lè lò lẹ́ẹ̀ẹ̀mejì, pé ǹkan nìkan eyan lè lò, kò sí ọ̀nà bí mo ṣe lè lò só ǹkan mìíràn.

Mo máa ń gé nígbà gbogbo. Tí bá rí pé ó ti ń wú díẹ̀ díẹ̀ síi, mo máa gé padà kó tó wálẹ̀. Mi kì n fi èékánná mi lẹ̀. Èékánná mi, ó wà moderate. Mi kì í fi lẹ̀ kó gún kò kan dédé gùn. Mo dẹ̀ máa ń fọ lójoojúmọ́, mo máa ń fọ. Tí bá n wẹ̀ lọ́wọ́, mo máa fọ ibi èékánná ẹ. Kí déètì kankan má lè wọnú ẹ̀.

Mo ṣè fọ̀ọ́ láàárọ̀ yí, mo ṣè fọ àárọ̀ yí, mo ṣè fọ láàárọ̀ yí. Tí bá ń wẹ̀ ní gbogbo ìgbà ni mo máa ń fọ̀ọ́, at'àárọ̀ at'alẹ́ ni mo máa ń fọ̀ọ́. Ìdẹ̀ tí kankan kò dẹ̀ tí rí. Ìgbà mí gan sef tí ń bá ti ẹ wẹ̀, ìgbà mí mo kò lè fẹ́ fọwọ́, ọwọ́ mi kò lè, mi ní lò bó ṣe, mi ní fẹ sí bí ó ṣe ń ṣe mí lọ́wọ́, bóyá ó ń láàgun àbí ìdẹ̀tí wà lọ́wọ́ máa fọ̀ọ́.

Ah! Ọmọ o ti ṣe díẹ̀ o mi ní párọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀sẹ̀ tó kọjá ni mọ̀ ni mo lọ. Ní ọ̀sẹ̀ yìí báyi mi ti lọ sí ilé oúnjẹ kankan nítorí kíni oúnjẹ wà nílé. Mò ń dáná bí ebi bá n pa mí, mo ẹ̀ mọ̀ ń dáná ọbẹ̀ wà nílé. Oríṣìíríṣìí oúnjẹ mo dẹ̀ ń jẹ pẹ̀lú ẹ̀. Mò ń jẹ ìrẹsì, mò ń jẹ ẹ̀bà, mò ń jẹ àmàlà pẹ̀lú ẹ̀, pẹ̀lú sẹ̀mọ́ gan.

Tí ẹni ẹ bá ń kí mi, tí ẹni ẹ bá ń kí mi, àbí, àbí ó, mo mọ̀ pé ó ń fẹ́ ẹ̀mí mo re ọ̀n, ẹhẹ, mo lè gbá ẹ ni pẹ̀lú, mo lè gbá ẹ ni ẹni ẹ. Tí mo rí pé ẹni yìí ó ń fẹ́ ẹ̀mí mo re ọ̀n tó ń fi, tó ń fi mí ṣe àpèjúwe fún àwọn èèyàn, àbí ó ń fi mí ṣe, ó ń fi mí ṣe àpèjúwe gidi fún àwọn èèyàn tó ń dúpe.

Lára àwọn ǹkan tí màá wà nínú òṣìṣẹ́ tuntun ni, ọmọ tó bá mọ̀ wípé tó ní ìrẹ̀lẹ̀, tó ní ìrẹ̀lẹ̀ dáadáa, tó dè sì mọ̀ bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń bọ̀wọ̀ fágbà lagbà. Tó dè, tó dè máa ń ṣiṣẹ́ debi iṣẹ́ tí kò kín ń jẹ́ kí wọ́n máa pe òun pé yá wá ṣiṣẹ́ bá èyí bá bẹ́ẹ̀ kò tó jó, kò tó ṣe, ó ti mọ ìṣẹ́ tó máa ṣe, ó ti mọ ìgbà tí ẹ kó lọlé.

Ó ti ṣe díẹ̀ tórí kòsó ọwọ́ lowo mi láti ọjọ́ yìí. Tí oba wipe owo wà lọ́wọ́ mi màá ti lọ sọ́jà amọ́ Owó pọ̀ lọ́wọ́ mi lẹ́nu ìjọ́ mẹ́ta yìí. Mi lọ sọ́jà, mo kàn wá n ílé ni. Owó nǹkan tí mo fẹ́ rà dè ṣi pọ̀. Mo fẹ́ ra jíígi, mo fẹ́ ra oúnjẹ. Àwọn nǹkan tí mo fẹ́ rà pọ̀ die àmọ́ owó, owó ṣe, owó ṣàgbà mi lọ́wọ́ bá tàwà yìí.

Mi ò ní kín pin ọ́wo pẹ̀lú ọ̀rẹ́ kankan. Owò wo ní mofẹ́ pín pẹ̀lú ọ̀rẹ́. Tí ọ̀rẹ́ bá béèrè lowo mi, màá fún ùn. Àmọ́ pé mo gba owó oṣù, kí wá ní kí n fẹ́ máa pe fún gbogbo ọ̀rẹ́ mi? Àáàh! Mi pin, mi ò kín pín ọ́wo fún ọ̀rẹ́. Àmọ́ tí ọ̀rẹ́ bá béèrè nǹkankan lọ́wọ́ mi, mo máà ń rí i dájú pé mo ń se fún wọn. Tí n bá ti ẹni gbogbo ẹ lẹ́ẹ̀kan náà, màá sà fún wọn bí ó bá yáa.

Aṣọ òtútù ti mọ ní ó tó bí eéjì àmọ́ mi ò kí ń wọ̀, mi ò kí ń lò tó rí kini? Òtútù àlè méta yìí, oru ló ń mú mi, kò si òtútù nbíbàyí, atẹ́gun kankan o kọkọ ọ̀ ṣe. Mi ò kí ń wọ̀, mo kọ ní sílé ni. Àmọ́ mo ní, mo ní, mo ní tó bí méjì sí mẹ́ta. Mo ní àmọ́ mi ò rò, mi ò kí ń lenu ijo méta yìí. Bá yí mi ò kí ń lọ.

Irú ìfọ̀nà tí n máa n lò, òhun là ń pè ní Oral B. Mi kí n lo close up mi dè, kí n lo máa ń lo àwọn iyẹn tí èyan bá lò. Kótó di wákàtí díẹ̀ ẹnu ẹ á ti máa ṣe bákan bákan, àmọ́ Oral B ó ma n pé dáadáa lẹ́nu.

Ó mini láti máà ṣiṣẹ́ sí láti ilé. O n mọ sé ya ra kọ̀npútà tí mo fẹ́ rà kí n ba le máa ṣiṣẹ́ láti ilé torí mi ò lè parọ́ bíi àwọn kan bẹ́ẹ̀ lè. Emi rò pé bó bá bíi èèyàn tí mo jẹ́, ó bá mi nítorí pé ni mi ò láì kí ma jáde, mi ò láì kí ma ṣiṣẹ́ lábẹ́ èèyàn.

Mi ò kín gbá owó ọwọ́ èèyàn, máa ṣe gbá owó ọwọ́ èèyàn. À, ṣé emi ni mò ṣe ise fun ẹniyen ni? Mi ò kín gbá owó ọwọ́ èèyàn o Àmọ́ tí ẹni bá pinu láti inú ara rẹ̀, bí òun fẹ́ fún mi lówó, à, mo máa gbá owó. Àmọ́ tó kò bá pinu nínú ọkàn rẹ̀, mi ò kín fi tẹpátẹpá gbá owó lọ́wọ́ àwọn èèyàn. Mi ò tíì e ṣe rí, mi ò tíì e mọ̀ ọ́n ṣe ni, kò tii e ṣe nǹkan tí mò le ṣe.

Àṣà tí àwọn elòmíràn ma n ṣe, òun ni pé alákòkò yẹn, ó ti ma n pariwo jù tó bá n sọ̀rọ̀. Tó bá n sọ̀rọ̀ báyìí, tó bá n sọ̀rọ̀ ohùn e ó ti wá sókè jù, ó ma dàbí pé o n jágbe mọ́ ẹ ni, kí ní yen deke re, ò má a n ká yàn lára. Ó ma dàbí pé ohun jágbe mọ́ ẹni.

Ìgbà tí mo kẹ́yìn rìrìn àjò fún iṣẹ́, òhun ni ní ọdún ní, lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà báyìí gan an mo ìrìn àjò mo, mo wá ṣiṣẹ́ nbẹ̀ báyìí náà ni ìrìn àjò dèni tó bá ti di bí October máa tún padà lọ sí ibi tí mo ti wá. So---- ìṣiṣẹ́ ma ń gbé mi kiri bí lọ́wọ́lọ́wọ́ báyìí.

Rárá o, mi tí é lọ rí gan. Mi ò kí ń lọ rárá rárá rárá, àwọn òbi mí gán won fi kọ́ mi. Mi kí ń lọ sí ilé ìsẹ̀mbáyé kankan. Mi kí ń lọ sí ilé ìsẹ̀mbáyé, mi ti ẹ, mi lọ rí gan. Ó dà pé ǹkan pẹ́re mo ṣi lọ rí ìgbà tí mo dẹ̀ ṣì kérẹ́ gídigan ma ni. Ó ti pẹ́ gan, ó ti tó bi ọdún mélòó kan báyìí, mí i Mi kí ń lọ.

Báyìí báyìí èmi kí èmi ní nǹkan kan tí mo lè ní pé mò ń ta. Mi ò ní nǹkan tí mò ń ta. Àmọ́ oó tí n bá ní nǹkan tí mò ń ta, àá, eh kò gbó. Àwọn èèyàn gan máa mọ̀ pé ọjà mi dára torí kíni èmi máa fẹ́ràn kí nǹkan dára. Kí èèyàn tí a bá fẹ́ tá nǹkan, nǹkan tó fẹ́ tá fún àwọn èèyàn kò jẹ́ kó wọ̀rth ti ẹ̀.

Àwọn èrò mi pọ̀ gan, eh, ó pọ̀ ọ̀ mi o níparo ó, mo ti fẹ́ ra laptop, tí bá lè rí laptop rà nísinsìnyí, mo fẹ́ máa fi kọ́ iṣẹ́ technology, iṣẹ́ tech. Tí bá bẹ́ẹ̀ sì ni kọ́ nísinsìnyí, lọ́jọ́ iwájú kò ní kí mo bá ẹni bọ̀diì ṣiṣẹ́, màá kọ́ mọ́ ṣiṣẹ́ ara mi, màá jẹ́ ọ̀gá ara mi. So àwọn ǹkan tí mo ń rò ni yẹn.

Rárá o, emi o o kò possible kí èèyàn ko má lo òṣìṣẹ́ lẹ́kọ̀ọ̀kan. Àmọ́ kò ṣe pé nítorí pé ó burú o, tó òṣìṣẹ́ bá ṣe jù rẹ lọ àbí bóyá o mọ̀ kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ojoojúmọ́ lẹ́fiún ní awọ̀ tàbí ìjà lórí lórí òṣìṣẹ́ náà. Ó lẹ́tọ̀ọ́ kí èèyàn le kúrò.

Kò sí, mi ò kí ń ka oyè ìgbà tí máa fẹ́ fọwọ́ mi. Tí ọwọ mi bá kọ́ tí dè tí, àmọ́ tí bá fẹ́ wẹ̀ ṣá, ìyẹn compulsory. Àmọ́ tí bá ka wá ní pé mi tẹ̀ wá wẹ̀ nísìnyí, tí bá rí pé ọmlwo mi dè tí, tí mi, mi fẹ́ràn bó ṣe ń ṣe mí, màá sáré lọ fọ. So, ìgbà mí ò lè jẹ́ ẹ̀mẹ́wàà, ìgbà mí ò lè jẹ́ ẹ̀máran ni lójú mi, ìgbà mí ò lè jẹ́ ẹ̀méje.

À, ọmọ nígbà tí iṣẹ́ bá po lowọ̀ mí, èmi máa ń, mo máa ń gẹ sí kékéńké ni o. Mo máa gẹ sí kékéńké, tí n bá ti ṣẹ́ eyo kan, tí bá ti ṣe fún ìgbà díẹ̀, tí mo ti parí rẹ̀, màá tún bẹ́ sí kejì, ma tun ṣe iyen náà, màá tún parí rẹ̀. Mo máa ń gé kékéńké, mi ò kí ń jẹ́ kí iṣẹ́ kí ó wọ̀ mí jù, mi ò kí ń fi iṣẹ́ ṣẹ́ ra mi léṣe. So mo máa gẹ sí kékéńké ni.

Mi ò jẹ kí ń jẹ́ kí foonu mi gbóná, tó bá gbóná ó dédé gbóná fún rẹ̀ ni. Kò n ṣe pé bí èmi máa ń fà, ìgbà mí bá yá, ó lè jẹ́ kí bí à mún chàrge ẹ́ tí mo dẹ̀ ń lo lọ́wọ́, so ó máa jẹ́ kó gbóná. Àmọ́ tó bá ti gbóná díẹ̀, màá kan rora gbé léèé, màá fàṣọ nu, màá fàṣọ wé gbogbo ara e, ó dẹ̀ máa tutù. Ka tó mọ̀, ó máa sáré, ó máa tutù wá.

Mo máa ń lo earpiece, mo dé máa ń lo headset. Méjì ni máa ń sábà lo jù. Amó most time headset ni máa ń lo jù. Sorry, mi kì n lo earpiece, airpod mo fẹ́ sọ. Mi kì í ní, mi like mi like earpiece, but headset àti AirPod méjèèjì yẹn ni mo sì sábà like jù.

Eh, mo ti dúró lílò èrò ayára bí àṣà fún ọjọ́ kan rí. Mo ti dúrọ́ ọjọ́, mo ti dúrọ̀ ọjọ́ kan rí. A ní ó ti ṣe díẹ̀ ò bí, ẹm, nǹkan bí, ó dà pé ọdún méjì sẹ́yìn, ọdún méjì sẹ́yìn sí ọdún mẹ́ta sẹ́yìn mí le ràntí dáadaa ṣá.

Tó bá ti di dé ká tó kí a tó kó ṣí kí ọdún yìí tó pín sí méjì, ọjà tuntun máa jáde, ṣáá ká kò ṣí kí ọdún yìí tó pín sí méjì ọjà tuntun máa jáde. So tó bá ti jáde, a máa kàn sí àwọn oníbàárà wa amọ ka tó pin ọdún yìí sí méjì.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lo, awo, awo náà ni, awo ni èmi ò kí ń lo po, mi sì kí ń lo salanga. Ọlọ́run ṣe pé ibi tí mo wà omi wà, so water closet ni màá ń lo. Màá kọ́kọ́ flush tí bàá ti fẹ́ lo, bá dẹ́ ti lòó tan màá tún flush náà, mo dẹ̀ máa ń fọ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni màá ń fọ nǹkan náà.

Ah ìsinmi bíi, ẹ́, bíi wákàtí kan ṣa, bíi wákàtí kan tí n bá ti jẹun ọ̀san ẹ̀, bíi wákàtí kan ni màá ìgbà míì dẹ̀ kẹ̀ rèé ó lè máa tó wákàtí kan, ó lè jẹ́ ìṣẹ́jú, ó lè jẹ́ 30 minutes ni màá kàn fi sinmi díẹ̀ kó kàn fi sinlẹ̀ kí n tó jáde.

Àfi bí mo ṣe máa ń gba ojude nà nkọ̀, ìdí nà ọkọ̀, mo sì a má a, mo sì a má a, ìgbà mí yìí o le jẹ́ a má a kọ má a dúró títí tí traffic light yẹn a fi ṣèkínní tán. Tí ó bá dé jẹ pé kòún ṣe traffic light ló ń fa ìdenà yẹn, ìgbà mí, ama sa, igba mii mo kan le wa bikan ka sa pàkí sí ka tú ló ńkan mí to ma jẹ́ kó yá ìrìn àjò wa.

Rárá, bẹ́ẹ̀ ni, ṣá. Ni ibi tí mo wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo ní orúkọ tí wọ́n máa ń pè mi, Bàb áyọ̀ ló máa ń pè mi. Bàb áyọ̀, èmi tí mi ti bimò rí. Àmọ́ ò ni di tọ́n fi ń pè mi Bàba áyọ̀ yẹn. Àmọ́ ibi kejì, rárá o, rárá mi ò ní orúkọ, mi ò ní orúkọ. No, nílé náà mo ní, mo ní ẹyọkan náà nílé náà, Big Ayo ló máa ń pè mi nílé náà. Big Ayo. Orúkọ mi jẹ́ Ayo, wọ́n wá fi Big kún.

Mi kì í kọ́ ìròyìn kankan níbi iṣẹ́ ìròyìn wo ni mo fẹ́ kọ́. Àmọ́, ẹh, mo máa, mo máa kọ́ iṣẹ́ amọ̀ ko n ṣẹ́ ìròyìn nìkan mi ni màá padà kọ́. Àmọ́ mo máa ń kọ nǹkan ní ibi iṣẹ́ náà. Kolọ́run ti ṣàánú wa lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ yìí torí ó tiẹ̀ ti sú mi, ó ti sú mi, jẹ́sù, ó ti sú mi.

Mi ò mọ̀ o. Ibi tí mo, ibi tí mo ṣẹ̀ kó wá nísinsìnyí, mo ṣẹ̀ kó dé ibi yìí bí oṣù kan. Èmi tí mọ̀ wọ́n tí mọ̀, èmi tí mọ̀ wọ́n ládùúgbò ẹ̀dà àgbá. Èmi tẹ̀lé ọ̀rẹ́ mi gan, èmi tẹ̀lé ọ̀rẹ́ mi lẹ́níkan kan. Àmọ́ ibi tí mo wà tí mo ń gbé tẹ́lẹ̀, mo ní à á, mo mọ everybody ládùúgbò. Kò sí ẹni tí èmi mọ̀ ládùúgbò mi.

Rárá o, mi ò kí ń gbọ́ podcast o, bà mú mo rí, máa ń rí ọ̀hún, máa ń rí lórí Twitter dáadáa daadaa. Mo mọ wípé àwọn èèyàn máa ń, like àwọn ènìyàn fẹ́ràn podcast yẹn, mi ò, mi ò kí ń gbọ́. Kóde wumi gan kín lọ rí gan, bí i kí n kí emi na lọ. Àmọ́ mo máa ń gbọ́ dáadáa daadaa. Mi ò kí ń gbọ́ o like, mo mọ̀ kí n mo máa mú, mo ti gbọ́ pé àwọn ènìyàn máa ń ṣe podcast, but mi ò lọ podcast rí.

Àkọ́kọ́ náà wà á kọ́kọ́ wo èyí tí ó won á kọ́kọ́ wo bí wọ́n ṣe nímọ̀ sí lórí nǹkan tó fẹ́ gbà wọ́n fún, won á kọ́kọ́ wò sí ara wọn ná. Ìyí àwọn tí ó bá rí bí ènìyàn mẹ́ta tó nímọ̀ ju láàrín àwọn iyoku, àwọn mẹ́ta yẹn náà, o tu wà lè fi, o tó wà lè, òye ẹ, o tu wà lè ṣe test fún wọn, ko tun fi wo ẹnio tun dára jù inú wọn.

A! Mí i tí gun ọkọ̀ òfurufú rí o, eh. Mi í tí gun ọkọ̀ òfurufú rí, mí mọ̀ bí i ye. Mí mọ̀ kankan nipa e ṣà. So mi ò ní ìdáhùn sí ìbeere rẹ̀ yìí, torí mi o tí gun ọkọ̀ òfurufú. Mi ò gun rí láyé mi. Never, never.

Bẹ́ẹ̀ni, màá ń pa ohun ọ̀ṣọ́ sára. Tí bá gbe ẹ̀tàn tí bá jáde láti inú ilé ìwé, màá pa ara, nígbà wo máa ń pa débi ètè mi gan, màá ń pa, màá ń pa ohun ọ̀ṣọ́ sára. Tí n bá pa sára, gbogbo ara mi máa funfun, ó máa dàbí pé o yẹ gbé mi ní gbogbo ara, gbogbo ẹte, gbogbo ẹnu. So màá ń pa, màá ń pa sára tí bá ti wẹ̀ tán.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Tí bá ti rí pé nǹkan tí mo fẹ́ ṣe nipé kó sí àkókò, àkókò ò gbà mí jù láti ṣe dáradára pé kí ni màá mọ̀ bí maa ṣe. Mii ní máa fócus lórí ǹnkan tí mo fẹ́ ṣe kí n bá lè tètè meet up. So mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò dádadádadada mi.

Mi i tí ì ṣe ìyàwó o, mi i tí ì ṣe ìyàwó, mi e ti ẹ́ tí ì ní ìyàwó rárá, mi i tí ì ní àfẹ́sọ́nà gan. Ki á máa sọ̀rọ̀ igbeyàwó. Mo sì ń to ayé mi jọ gẹ́gẹ́ bí ọmọkùnrin, mo sì ń ṣiṣẹ́ kó tó di pé mo máa sọ pé mo fẹ́ fẹ́ ìyàwó sílé. Mo gbúdọ̀ ní iṣẹ́ tí mò ń ṣe. Mi i tí ì ní iṣẹ́ kan ní pàtó báyìí.

Èyí tí máa ń sábà wọ jù ni a ń pè ní Crocs. Mo ṣe fẹ́ràn kí má wọ Crocs nítorí kí ni ó dàbí shoe, ó wà comfortable láti wọ, kò níra fún'yàn láti wọ, bẹ́ẹ̀ sì ni kò ní fún ẹsẹ̀ ẹ. Ó kọ́, ó ní bí o ṣe like, mo láìki e, ó wà comfortable lẹ́sẹ̀ Crocs.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni bí a ṣe ń lu gangan pẹ̀lú mo dè fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́, iṣẹ́ àwọn tó máa ń build app, software developer na máa ń pè wọ́n. Àwọn app táà ń lò yìí, àwọn tó máa ń build ẹ, mo fẹ́ kọ́

Koko ẹ́kọ̀ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní èwe, òhun ni bí a ṣe lè fẹ́ràn ọmọlàkejì wa, bí a ṣe ní ìfẹ́ ọmọlàkejì wa, bí a ṣe ń wà pẹ̀lú, bá ṣe ń yọjú sí ọ̀wọ́n re nígbà tí ní ọjọ́ ogún ń ba le, bá ṣe máa ń wa pẹ̀lú ọ̀rẹ́, bá ṣe lè dúró tì ọ̀rẹ́

Bẹ́ẹ̀ni mo ní àwọn èrò ọlọ́gbọ́n níbí, mo ní àwọn èèyàn to jẹ pẹ́ wọn lọ́gbọ́n wọ́n sì ní mọ̀, wọ́n sì ní òye, Ọlọ́run se mẹ́tẹ̀ẹ̀ta, Ọlọ́run fi jogun ẹ̀ fún wọn. Wọ́n pọ̀ dádadáda n bí tí mo ní to jẹ́ pé ọlọ́gbọ́n ni wọ́n, wọ́n gbọ́n. Ọlọ́run fi ọgbọ́n, imo ati oye Ọlọ́run fi kẹ́ wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń tan Ìkíni lórí fóònù mi, lórí aago mi, lórí, lórí àgùnbánisọ̀rọ̀ mi. Mo máa ń, mo máa ń tan Ìkíni lórí ẹ̀, mo máa ń tan Ìkíni lórí fóònù mi torí ìgbà mí wá to jẹ̀ pé mi ò ní plan. Ó lè low ńgbà mí, ṣo, máa ń tan Ìkíni lórí fóònù mi?

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn ọkẹ́ gidi gan. Mo fẹ́ràn ẹ́ àmọ́ ìgbà tí mo fẹ́ràn ẹ́ jù ni alẹ́ ni mo máa ń sáábà fẹ́ràn ẹ́ jù, alẹ́. Mo fẹ́ràn ẹ́ dáadáa, kó máa wa jẹ́ pé èminìkan ni mo máa ń tún rìn. Ká wá jẹ́ bí i, ká jẹ́ bí i méjì, tábi ká pé mẹ́ta. Kó máa sá à jẹ́ èmi nìkan ṣá.

Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, ẹm, kíni ni máa ń wọ Native. Mo máa ti wọ Native tí mo dẹ́ fi fìlà sórí ẹ. Ó ti, ó ti set bẹ́yen, nitori naa nkan tíì máa sábà wọ̀ níyẹn. Native àti fìlà, wọ́n ni mo máa ń wọ̀

Èmi ò ní pàtó kan àmọ awon ẹlòmíí, wọ́n lè máa rìn kiri láti ibikan lọ sí ibi kan náà, lọ máa so fún wọn ní àyíká bá ba bá mi ò ń dá o. Elòmíì dékẹrẹ o le jẹ́ pé ó máa sanwó fún awon tó máa ń post sórí social media kí wọ́n máa bá wọn máa post ẹ̀. Elòmíì dékẹrẹ o le jẹ́ wípé Elòmíì dékẹrẹ o le jẹ́ pé ó máa gba awon èèyàn tó ń máa bá polówó ọjà yìí.

Oúnjẹ àkàrà tí mo féràn láti máa jẹ ju òun náà ni, àkàrà, àkàrà fún ra ẹ̀, ẹn àkàrà. Mo féràn àkàrà díẹ̀. Mi, moinmoin yó, mi rí i like awọn yẹn jù, but àkàrà mo sì máa ń jẹ àkàrà lẹ́kọ̀ọ́ kan náà. Tẹ́lẹ̀ náà mi i like àkàrà náà, isinyi ní mo ṣẹ̀ bẹ̀re sí ní jẹ àkàrà torí ó dé ní ẹeyan kan tó ń ta ládùúgbò wa tó jẹ́ pé ó ń ta sansan.

Àkọ́kọ́ náà mo máa pe wọ́n jókòó náà, a jo máa jókòó. Tó bá je pe, tó bá pe ọ̀rọ̀ korojúkorojú ni o. A máa jókòó, mo dẹ̀ máa gbọ́ gbogbo àlàyé tí wọ́n kí n tó fún wọn léṣi. Tó bá de je wípé orí foonu un náà ni, a máa pè é, a máa kọ́ kírá náà, a de máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tó ń lọ. So.

Mi ò kín gba gbé ẹ, ọawọn ǹkan tí máa ń gbé ṣópolọ ni, so mi ò kín gba gbé ẹ, mi ò gba gbé ẹ náà tẹ́lẹ̀. So mo kan máa try láti, ó ti wá lọ́pọ̀ mi, ó ti wá lọ́pọlọ mi, mi ò kín gba gbé ẹ ṣà, mi ò gba gbé ẹ, mi ò kín gba gbé àwọn ǹkan bẹ́ẹ̀. Ó máa ń pẹ́ fún mi kí n tó lè gba gbé ǹkan.

Ní aago méje ni màá n lọ ibi isẹ́, aago méje àárọ̀ ni màá n lọ ibi isẹ́. To bá dẹ́ ti di aago méje ọ̀sán, màá padà, màá darí padà wálé. Àmọ́ aago meji aago méje, aago méje aago méje àárọ̀ ni màá n lọ. Aago méje. Ìgbà mí dẹkẹẹrè mo lè ti kúrò n lé ní ìyè ìṣẹ́jú mélòó kan ku méje kí tó dé bẹ̀. Méje a ti lò.

Ó ṣe díẹ̀ sá, ó ṣe díẹ̀. Ó ti tó bí i, bí i oṣù kan, bí i oṣù kan ṣá. Ìgbà tí mo ń bọ̀ wá sí ibà yìí náà ni mo gùn last. Bí i bayi mi ò kí n rí lè gùn ẹsẹ̀. N kò jìnnà ìbí ilé, ìwé ilé bí i, ẹ ma ìlú ẹbí tí mo wà pẹ̀lú ibiṣẹ́ mi kò jìnnà síra.

Bẹ́ẹ̀ ni, mo màá ń di ọjà àbò, nígbà tí bàá wà ní oko, torí kíni, èèyàn mọ ẹni tó ń ṣọyàn, èèyàn gbọdọ̀ máa dáàbò bo ara ẹ̀. Àbò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. So, mo gbọdọ̀ máa dáàbò bo ara mi, so, mo máa ń di mú dáadáa.

Ah! Ọmọ mi ò kí ń ṣe o, hé! Mi ò kí ń ṣe, mi ò lówó, so mi ò kí ń ṣe. Mo kan máa wá nlé lọ́jọ́ náà, tí bá dẹ́ ti wá nlé, tí ó bá dẹ́ ti ṣe, tí mo ti gbàdúrà tán, tí bá ti gbàdúrà tán, mo dẹ má wẹ̀ wọṣọ, mo dẹ má jókòó ṣá, mo dẹ má ra àwọn nǹkan tó wù mí jẹ.

Ní erm actually nkan bi six o’clock gangan, àti no six gán ti early ju bí six thirty gangan ni mo máa ń like. Bọ lẹ́nu jọ́ mẹ́ta yí, ah ọmọ kínní ni mò ń jí o five, five o’clock, ago mẹ́rin, ago márùn-ún ni mò ń jí. Mi dẹ́ kò really bá ara mi mu dáadáa torí ó máa ń rẹ mi nígbà tí mo bá jí.

Mo máa ń fi ọwọ́ bọ ẹnu mi, mo máa ń fi ọwọ́ bọ ẹnu mi, màá kọ́ ọwọ́ bọ ẹnu mi, mo dẹ̀ máa gbé ẹnu mi sí ìsàlẹ̀ kí omi ẹnu kó má ta bá ẹni kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Óún ṣẹ̀ ṣe máa ń fọwọ́ bọ ẹnu ṣá, mo ṣá máa ń mú ọkọ̀ máa ń rọ̀ fọwọ́ bọ ẹnu. Tí bá ti fọwọ́ bọ ẹnu ti tán, ọwọ́ ni máa ń kọ fi bọ ẹnu ni, máa fọwọ́ bọ ẹnu.

Bẹ́ẹ̀ni, màá ń pe àwọn oníbàárà tuntun. Tí èèyàn o bá pè wọ́n, kò sí, tí à bá rẹ́ni bá sọ̀rọ̀, a o ní rẹ́ni bá ṣeré, àbí bawo ni won se máa ń sọ. So tó bá pè wọ́n bẹ́ẹ̀ yẹn nísìnyí, wọ́n lè rò pé boyá oo really care nipa wọ́n. So ó gbúdọ̀ máa pè wọ́n lóore kóòrè.

Àà Ìwà ìṣọwọ́ mi, Ìwà ìṣọwọ́ mi, ó dára o. Torí ìwà, ìwà mi ó dára gidi gan. Mo máa ń tẹríba fún ọmọdé, màá tẹríba fágba. Mò jẹ máa ń bọ̀wọ̀ fún àwọn tó jù mi lọ torí pé mi ò kí ń rẹ́ni kankan fi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Nigbà mí báyi, tí bá, tí bá kọ̀ri pé everywhere boring, mo kan le wipe ká jáde ká kan sáré jáde ká rà nkan jẹ ká tó padà sẹ́nu iṣẹ́. Mo mọ̀ awọ́n kí nìyí o máa ń, o máa ń foster, o máa ń foster cooperation láàárín ará ibi iṣẹ́.

Mi ò fẹ́ràn e ọ̀, mi fẹ́ràn. Ìgbà mí báyi, bí arọ̀ yi níṣìbàì, ìgbà tí mo fẹ́ bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́, tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí, mi ò, like mi ò lè, mi ò fẹ́ lu mic mo gbe sílẹ̀. Àmọ́ ìgbà tó yá lára àwọn teacher yen ló kọ́ wa ní pé, à no ní pé wọn ò gbọ́ mi látẹ̀yìn. Wọ́n wá ṣẹ̀ fún mi ní mic.

Mo máa ń gbàdúrà ní orekoore o, màá ń gbàdúrà dáadáa. Ti n bá jù láro, máa gbàdúrà. Ti bá ti fẹ́ ṣe nǹkan kan, mà á gbàdúrà. Even nǹkan tó kéré jù, tó jẹ wípé o mọ̀ àwọn ará yìí wọn ò ní rò pé boya o need ádúrà, èmi máa ń fàdúrà ti lẹ́yìn. Kí n bá fẹ́ give speech nísìsiyìí bai, mà á gbàdúrà kọ́lohun jo kolohun ma je kin si sọ. So mo máa ń.